Tẹlẹ mo ní orúkọ inagijẹ. Mo ní orúkọ ìnágijẹ̀ tí wọ́n máa ń pè mí nígbà tí mo wà ní school. Àmọ́ nísìí, mi ò, mi ò fẹ́ kí wọ́n máa pè mí ní orúkọ yẹn mọ́. Mi ò like orúkọ yẹn. Orúkọ tó ń fi ṣe baptism sí mi, orúkọ ìsà mímì, òun ni mo fẹ́ kí wọ́n máa pè mí. Mi ò fẹ́-- mi tí ẹ fẹ́ dárúkọ ìnágijẹ̀ yẹn gan.

Àwọn ohun ọ̀gbìn níbi bíi tó bá ti, to bá ti dìgbà, toba ti digba harvest ìgbà tiwo n' ka nkan. Ogbin. Àwọn nkan ogbin maa n, owo won ma n oma n' lole, o maa n' wa very cheap. Amo ti ìgbà ogbele ba ti n' de, ti ìgbà. Tiwon ti ń ka nǹkan ti ń lọ yẹn, owó ohun ọ̀gbìn á bẹ̀re sì máa lọ sókè, á bẹ̀re sì máa lọ sókè. Bíi ìsinsìnyí tí a wà nínú oṣù kẹsàn-án yìí, àwọn nǹkan kan bíi ẹ̀pà, bíi àgbàdo ó ti wà very cheap, owó wọ́n oni won. Àmọ́ tí táìmù, tí àsìkò wọn bá ti ń lọ, nǹkan yẹn á bẹ̀re sì máa wọ́n. So bí nǹkan owó ohun ọ̀gbìn ṣe ń yípadà níyen ní ṣáidi ọdọ̀ wa níbí yìí.

Akọkọ ọjọ ti emi rántí ti mo fẹ sọ ní ọjọ tí wọ́n pe mi ki ń wa bẹrẹ iṣẹ́ níbi tí mo tí ń ṣiṣẹ yi. Ẹni tó bá mi wá iṣẹ́ yẹn, ìgbà tó ní kí n wá, mo wá síbi side ibẹ̀, toríii, eh, central area yẹn, ó ní phase one, phase two, phase three, phase four. Wọn ni kiń wa sí phase two mi mọ ele to ń jẹ phase two mi mọ ele ti ń jẹ phase four mi mọ phase one. Ibi ìgbà tí mo ṣà lọ síbi kan, ni wá bẹ̀rẹ̀ pé, "àh! Ibi báyi báyi ni mo máa ń wà." Wọ́n á ní, "àh! Side ìgbẹ́ yẹn, ìgbẹ́ yẹn nídìí, ìgbẹ́ yẹn ni phase two, kì í ṣe bíi." Mo wá tún, mo ṣẹ̀ṣẹ̀ wá lọ. Ìgbà tí wọ́n wá pé ẹni yẹn, ó wá gbé mọ́tò á bá mi nibi tí mo, níbi tí mo wà. Ló wá fún mi ní original, eh, a-a-appointment letter mi. Inú mi dùn lọ́jọ́ yẹn, torí ọjọ́ tí mo kọ́kọ́ gba appointment letter ọ iṣẹ́ ìjọba ni yẹn. Inú mi dùn gan.

Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn dáadáa. Bí mo ṣe máa ń ṣe ìsọdọ̀tun ọkàn ni bí mo ṣe ń ka Bíbélì mi. Torí tí mo bá ti ń ka Bíbélì mi tí mò ń gbọ́ràn Olúwa, ọkàn mi máa ń dọ̀tun, ọkàn mi máa ń dọ̀tun. Tí mo bá tún lọ sílé ádùrá tí mo gbọ́ wàásù, ó máa ń sọ ọkàn mi dọ̀tun. So bí mo ṣe ń sọ ọkàn mi dọ̀tun nìyẹn.

Àṣà ìgbéyàwó ní agbègbè mi, mo mọ ti àwa Yorùbá àti ti àwọn, eh, Benue torí ìyàwó mi Benue ni, so màá sọ ti Benue. Bí àṣà Benue ṣe ń rí ni pé wà á lọ bá, eh, àwọn òbí ìyàwó. To ba tí lọ bá àwọn òbí ìyàwó to ti sọ fún wọn pé o fẹfẹ ọmọ wọn, wọn a sọ gbogbo nkan tó máa ra gbogbo nkán tó máa ṣe wọn maa fún ẹ so tó bá ti, tó bá ti gbá, wà wa pe wọ́n, wà á sọ fún wọn pé, "Tọ́ ọjọ́ báyi báyi o, mò ń bọ̀ wá ṣe nǹkan báyi." So tí owó yẹn bá ti pé lọ́wọ́ ẹ tó ready, anytime tó bá ti ready ló máa lọ. Tó wá ti lọ, nǹkan tó ń fún ẹ yẹn, gbogbo ẹ̀pà táwọn máa pè lẹ́yọ kọ̀ọ̀kan, wà á dẹ̀ máa san wo ẹ, wà á máa san wo ẹ títí tá fi dé orí owó orí. Tọ́ owó orí yẹn nǹkan tó ń bá ti pé, òun náà ló máa, òun ló máa, òun ló máa san. Àwọn mi irú wọn tí ẹ ní gbé owó orí kọ̀ọ̀kan tó ṣe, tó jẹ́ pàtàkì. Wà á ní owó orí yẹn kó fi tọ́jú ọmọ wọn bí wọ́n ṣe ń ṣe ènìyàn. So tí wọ́n bá ti parí, eh, ìgbéyàwó ti ìbílẹ̀ yẹn, awa kù ti church àbí ti court, ìyẹn tó bá wù yín lẹ máa ṣe. Bẹ ṣe lówó sí lẹ má ṣe si. Bi wọn ṣe ń ṣe ìgbéyàwó ní agbègbè ìlú yi nìyẹn.

Ọ̀nà jíjẹun, ọ̀nà jíjẹun ti o, o yí padà gidi o, o yí padà àmọ́ kò kìí ṣe pé o yí padà sí rere. Hmm. Tẹ́lẹ̀, tẹ́lẹ̀ owó tí mo fi ń lọ sí ọjà lọ ra oúnjẹ kò ju three thousand or four thousand lọ tó máa gbé mi throughout the month. Àmọ́ nísìí, mò ń ná thirty thousand, mò ń ná thirty thousand fún owó oúnjẹ ní oṣù, èmi àti ìyàwó mi. Ìgbà tí mò ń sọ yẹn èmi nìkan ni. So to bá jẹ pé èmi àti ìyàwó mí nígbà tí mo ń sọ yẹni pátápátá máa máa ná ten thousand amọ nisin in fact mí ti ẹ le ná ten thousand pátápátá máa máa ná six thousand or seven thousand. Àmọ́ nísìí mò ń ná thirty thousand kò dẹ̀ kí ń tó, èyí kì ń tó. So, ah jíjẹun nísìí honestly Ọlọ́run ló ń gbé wa.

Mo ń fi fáìlì pamọ́ sórí cloud dada. Mo fi contact pamọ́ sórí cloud. Mo, mo ń fi àwọn fáìlì dada pamọ́ sórí cloud, àwọn important, important message. Although wọn ni kò dáa, àmọ èmi ṣa ń ṣe e torí mo, mo synchronize e, Google Cloud mi pẹ̀lú email mi, so mo má ń ṣe e bẹ́ẹ̀.

Ìjọ ní àjọyọ̀ ṣe pàtàkì láti máa bá èèyàn ṣe torí ẹni tó bá ń bá ṣe àjọyọ̀, òun náà máa bá ẹ ṣe àjọyọ̀. Lọ́jọ́ tí ò tíì pẹ́ yìí, ìkan lára àwọn mẹ́mbà ṣọ́ọ̀ṣì mi, ìyàwó ẹ̀ bímọ, mo dẹ̀ lọ bá a ṣe àjọyọ̀ torí àwọn náà ọjọ́ tí ìyàwó mi bímọ, wọ́n wá bá wa ṣe àjọyọ̀ ní ilé wá ńbí. Tí ènìyàn bá ti bímọ ní ṣọ́ọ̀ṣì wa, ilé ẹ̀ la ti ń ṣe àjọyọ̀. So ẹni tí mo lọ bá ṣe àjọyọ̀ yẹn, ilé ẹ̀ ni mo ti lọ bá ṣe àjọyọ̀.

Yàrá tí èmi fẹ́ràn jù nínú ilé mi òun ni yàrá tí mo ti ń sinmi, sitting room mi. Couch wà lórí, nínú sitting room mi, mo dẹ̀ẹ ń sùn sórí couch yẹn, mo máa ń na ara mi kalẹ̀. Bí mo ṣe wà nísìnyí gan-an, sitting room ni mo wà tí mo na ara mi kalẹ̀. Ti iná ba wà, ibẹ̀ ni mo ti ń wo TV. Eh! Ibẹ̀ ni fridge wà tí mo ti ń bu omi tútù tí mo ti ń mu. So, sitting room yẹn òun ni mo fẹ́ràn jù. Ibẹ̀ ni mo ti ń kàwé tí àwọn ọmọ àti ìyàwó mi ò bá sí nilé.

Eh, tá bá ti fẹ́ gbẹhun ọ̀gbìn, tí òjò bá ti kókó rọ̀, tí òjò ti rọ̀ dáadáa sílẹ̀, a máa kókó kọ ilẹ̀ yẹn ni. A kókó pa igbó ibẹ̀ kúrò. Ah gé àwọn koríko ibẹ̀yen, a wá kọ ilẹ̀ yẹn. Tá bá ti kọ́ o tán làá tó ṣẹ̀ṣẹ̀ wá, máa gbẹ́ nǹkan ọ̀gbìn. So tá bá ti gbẹ́ nǹkan ọ̀gbìn tán, tòjò tún rọ̀, nǹkan ọ̀gbìn tá a gbẹ́ lá bẹ̀ sí máa yè. Tí nǹkan ọ̀gbìn bá, tá a bá ti gbẹ e tó ti ń yè, tó ti ń mature bií ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta, tí koríko bá tun ti ń wù lá, lágbègbè láàárín nǹkan ọ̀gbìn yẹn, a tún máa tú àwọn koríko yẹn. Eh, irú iṣẹ́ tá à ń ṣe nìyẹn tí a bá ti gbẹ́ nǹkan tí àsìkò ọ̀gbìn bá ti dé.

Àwọn ọmọdé ṣì ń ṣeré dáadáa, bí wọ́n ṣe ń ṣeré tẹ́lẹ̀, wọ́n ṣì ń ṣeré bẹ́ẹ̀. Àwọn ọmọdé máa ń ṣeré níta, wọ́n máa ń ṣeré nínú ọgbà, wọ́n máa ń sá kàkìrì, wọ́n máa ń gbá bọ́ọ̀lù. Ehn, nínúlé wa báyìí ní compound wa, àwọn ọmọdé wa ń ta tí wọ́n n ṣeré. Ìta ni wọ́n ti i ṣeré wọn. Àwọn mii, won maa lo si field wan lo gba bọ́ọ̀lù tọ́n bá ti ṣere ṣere ṣere tó rẹ̀ wọ́n tán, wọ́n á tún padà wá. So bá ṣe ṣe, bá ṣe ń ṣe nígbà ti tiwa nìyẹn. Àwọn ọmọ ìsínyín náà the same thing náà ni wọ́n ń ṣe. Ó kàn jẹ́ pé nǹkan tó yàtọ̀ ní environment teeyàn bá ti bára ẹ́, òun ló máa determine irú eré tí wọ́n ń ṣe. Bí àwọn ọmọ olówó báyìí tí wọ́n wà nínú estate, wọ́n kì n jáde ṣerú eré yẹn. Inú ilé wọn ni wọ́n ti i ṣeré. Wọ́n ní nǹkan ìṣeré tí wọ́n fi ń ṣeré ti tiwọn. So, bó ṣe dẹ̀ rí niyẹn ní ọjọ́, ọjọ́, ọjọ́ kẹ́yìn kẹ́yìn. So kò sí nǹkan tó change àwọn ọmọdé ni láti ṣeré, wọ́n n ṣeré wọn. Wọ́n n ṣeré nílé, wọ́n n ṣeré ní school, wọ́n n ṣeré ní church gan.

Ọwọ́ ọ̀tún ni èmi ń lò o. Miì kí ń lo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún ni mò ń lò. Ẹsẹ̀ ọ̀tún ni mò ń lò. I'm a right-handed person. So, tí mo bá fẹ́ jẹun, tí mo bá fẹ́ kọrin, tí mo bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé mo need àti concentrate, mo need àti lo agbára lórí ẹ̀, ọwọ́ ọ̀tún mi, òun ni mo fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe. Mo kàn lè fi ọwọ́ òsì support ọwọ́ ọ̀tún mi ni, but ọwọ́ ọ̀tún lèmi ń lò.

Orin tí èmi ń kọ láti fi ọmọ mi sùn, mo máa ń kọrin fún ọmọ mi dáadáa. Ó dẹ̀ like orin tí mò ń kọ, tó bá ti fẹ́ sùn, tó bá ń sunkún, mo máa ń kọ orin yẹn fún. Àwọn orin tí mo ń kọ ni, "oh little baby, why do you cry?" Never cry baby, mother is coming, try to be singing. Mother is coming, oh never cry, never cry, mother is coming. Mo tún kọ orin "lábẹ́ igi òroǹbó, ibẹ̀ la gbé ṣéèrè wa. Inú wa dùn, ara wáyà, lábẹ́ igi òroǹbó." Irú orin tí èmi ń kọ fún ọmọ mi nìyẹn, láti sun, or láti dákẹ́ ẹkún sísun.

Àwọn àgbàlagbà wọ́n jẹ́ bí bàbá àbí ìyá fún wa. A ní láti bọ̀wọ̀ fún wọn. Ìdí tí a fi ń bọ̀wọ̀ fún wọn ni pé àwa náà ọjọ́ kan a máa di àgbàlagbà, a dẹ̀ máa fẹ́ kí àwọn ọmọdé kí wọ́n máa bọ̀wọ̀ fún wa. Nítorí náà ńkọ́, any ọmọ ní ìsìn tí ò bá bọ̀wọ̀ fún àgbàlagbà, òun náà tó bá ti dàgbà kò sẹ́ni tó máa bọ̀wọ̀ fún-un. Àwọn ọmọdé ò ní bọ̀wọ̀ fún un, torí kò sí ǹkan kan tí ènìyàn bá ti ṣe nínú ayé yìí tí ò ní padà ká. So, nǹkan tí a ń ṣe nínú ayé bíi pé a ń gbin nǹkan ni, a máa padà ka ni. So, ó dáa kí àwọn ènìyàn máa bọ̀wọ̀ fún àgbàlagbà torí tí àwọn náà bá ti dàgbàlagbà kí àwọn, àwọn ọmọ ènìyàn náà kan máa bọ̀wọ̀ fún wọn.

Tí ọkàn mi ò bá balẹ̀, tí ọkàn mi ò bá balẹ̀ bí pé mò ń, mò ń retí ìyàwó mi kó dé láti ibi iṣẹ́ o, kó dé lát'ọjà. Mò ń pe nọ́mbà ẹ̀, nọ́mbà ẹ̀ ò lọ, àbí mo ń pe nọ́mbà ẹ̀ kò gbé nọ́mbà ẹ̀. Nǹkan tí mo máa ń ṣe ni pé màá kàn máa gbàdúrà sínú ọkàn mi torí màá máa ro nǹkan lọ́pọ̀lọpọ̀. Ọkàn mi ò ní balẹ̀. Àmọ́ nǹkan tí màá kán máa ṣe ni pé Olúwa, àdúrà, àdúrà ṣáá ni màá máa gbà. Àdúrà ni màá máa gbà kí nǹkan burúkú má ṣẹlẹ̀. Irú ẹ̀, irú ẹ̀ tiẹ̀ ṣẹlẹ̀ ní ìjẹta. Ìgbà tí mo dé, mo lọ sí church, mo dé, miì tíì rí ìyàwó mi. Normally tí mo bá lọ sí church kí tí mo, tí mo dé, áá ti dé láti ọjà. But ọjọ́ yẹn kò dé, mi, mi ò ri. Mo dẹ̀ pé number lákọ́kọ́ kò lọ, òun náà ò dẹ̀ pè mí. Ìgbà tí mo wá pèé lẹ́lẹ̀kejì ló wá gbe. Tólóhùn tí ń bọ̀ pé wọ́n lọ ra nǹkan nípé wọ́n fẹ́ ṣe supply ní ọjọ́ kejì.